Ìbéèrè rẹ̀ kò yé mi dáradára. Ó ní kí ni oúnjẹ àkàrà tí ó fẹ́ràn jù. Kí ni àkàrà? Àkàrà jẹ́ oun tí wọ́n fi ẹ̀wà ṣe tí wọ́n dín. Ìbéèrè rẹ̀ kò yé mi dáradára tó.

Mo nífẹ̀ẹ́ láti rìnrìn àjò lọ sinmi ní ìlú Amẹ́ríkà láti lo fún ìsinmi mi. Àwọn Yorùbá sọ pé "ìrìn àjò ò wà nínú ọgbọ́n mímọ̀".

Mo fẹ́ran-an ìmọ́lẹ̀ òwúrọ̀, mo sì fẹ́ran-an ìmọ́lẹ̀ ìrọ̀lẹ́. Méjèèjì ni mo fẹ́ran dáradára torí ìmọ́lẹ̀ ó dára juu òkùnkùn lọ. Mo fẹ́ran-an ìmọ́lẹ̀ dára dára.

Pípàrọ̀ ọkàn mi báwo ṣe ní àti báwo ni mo ṣe máa ń ronú ni o fẹ́ sọ nípa rẹ̀. Mo jẹ́ ẹnìkan tí ó máa ń ronú sí íwájú tí ó sì máa ń ronú sí sèyìn dáradára kí mo tó gbé ìgbésẹ̀ kankan.

Bẹ́ẹ̀ni, mo máa ń fi ìpara ṣára. Tí mo bá ti wẹ̀ tán, màá fi ìpara, màá fi pa ara mi ki ara mi kó má baà funfun. Fún ìdí èyí, mo máa ń fi ìpara pa ara mi dáradára.

Mo jẹ́ ẹnìkan tí kì í tètè yára sọ̀rọ̀. Mo máa ń ronú dáradára kí n tó sọ̀rọ̀. Ajaja mo máa ń tètè gbọ́rọ̀, ṣùgbọ́n mi kì í tètè fọ̀ ẹ síí nítorí ọ̀rọ̀ sísọ oṣòrò ṣo.

Bẹ́ẹ̀ni, mo máa ń pe àwọn oníbàárà mi tuntun. Mo máa ń kí wọn pé báwo ni iṣẹ́, mo sì máa ń bèrè àlàáfíà àwọn ẹbí wọn. Mo máa ń pe àwọn oníbàárà mi tuntun dáadáa.

Bẹ́ẹ̀ni, mo mọ bí a ṣe máa ń ya àwòrán nítorí ó jẹ mọ́ iṣẹ́ mi. Mo jẹ́ òṣìṣẹ́ ránsọ ránsọ, nítorí náà mo mọ àwòrán yà dáradára.

Mo nífẹ̀ẹ́ sí láti máa gbọ́ orin ní ìgbà tí mo bá wà ní inú ọkọ̀. Orin ni mo máa ń gbọ́ nígbà tí mo bá wà nínú ọkọ̀. Orin ni mo máa ń gbọ́.

Èmi ni mo máa ń ya àwòrán fún wọn. Àwòrán tí mo bá yà ohùn ni wọ́n á tẹ̀lé láti bá mi fi ṣe iṣẹ́. Nítorí mo mọ àwòrán yà dáradára. Láti ilé ẹ̀kọ́ ni mo ti kọ́ àwòrán yíyà.

Mo fẹ́ran oṣù kìíní nínú ọdún. Oṣù kìíní, ọjọ́ kìíní, nítorí wípé ọjọ́ náà ni wọ́n bí mi ṣáyé. Oṣù náà ni wọ́n bí mi ṣáyé. Oṣù kìíní, ọjọ́ kìíní, ó jẹ́ ọjọ́ tí mo fẹ́ran jù.

Nígbà tí bàbá mi ṣe aláìsí, tí bàbá mi kú, ìgbà yẹn ni mo sunkún, mo sun ẹkún kíkún torí mo ní ìfẹ́ bàbá mi dáradára.

Ìbáṣepọ̀ tó dánmọ́nrán ló wà láàárín èmi àti olórí iṣẹ́ mi nítorí mo jáfáfá ní ẹnu iṣẹ́. Mi kìí fi iṣẹ́ ṣeré. Olórí ilé-iṣẹ́ mi nífẹ̀ẹ́ mi dáradára.

Bẹ́ẹ̀ni, mo ní ọgbà ní inú ilé mi torí ilé tí mò ń gbé ó tóbi ní ìwọn ba tí mo sì ṣe ọgbà kékeré kan sí ibẹ̀, mo ní ọgbà.

Àwọn nǹkan tí ó wà nínú àpò owó mi, ó tó mi jẹ àti ẹbí mi, ṣùgbọ́n mo nífẹ̀ẹ́ sí láti máa ṣiṣẹ́ pẹ̀lú rẹ̀ kí owó mi lè máa pọ̀ sí i.

Mo níìfẹ̀ síi kí òṣìṣẹ́ tuntun kó mọ iṣẹ́ rẹ̀ ní iṣẹ́, kí òṣìṣẹ́ tuntun kó já fáfá, kí òṣìṣẹ́ tuntun kó má ṣe ìmẹ́lẹ́ ní ẹnu iṣẹ́, kó gba iṣẹ́ rẹ̀ ní iṣẹ́

Yorùbá rẹ kò yé mi dáradára. O ní kí ni o máa ń ṣe nígbà tí o bá sìn sìn? Kí ni ìwọ fẹ́ wí níbẹ̀? Ṣé kí ni o máa ń ṣe nígbà tí o bá fẹ́ sùn ni ìwọ fẹ́ sọ ni? Yorùbá rẹ kò yé mi dáradára.

Bẹ́ẹ̀ni, mo nífẹ̀ẹ́ sí láti máa ka ìwé ajaja, àwọn ìwé ìtàn. Mo nífẹ̀ẹ́ sí láti máa kà dáradára. Ìwé tí ó bá ti ní ọgbọ́n nínú òun ni mo máa ń kà.

Bẹ́ẹ̀ni, mo nífẹẹ sí láti máa fi àwọn fáìlì mi pamọ́ dáradára nítorí òun ni iṣẹ́ mi, nítorí ibẹ̀ ni mo kó gbogbo nǹkan iṣẹ́ mi sí.

Bẹ́ẹ̀ni, mo máa ń mu coffee ní ibiṣẹ́. Ajaja tí mo bá ní, ajaja tí mo bá ní àwọn oníbàárà ní ibiṣẹ́, mo nífẹ̀ẹ́ sí ká jọ máa mú coffee papọ̀

Bẹ́ẹ̀ni, mo fẹ́ran yíya àwòrán dáradára nítorí mo máa ń ya àwòrán ní ilé ẹ̀kọ́ àti wípé àwòrán yíyà ó jẹ mọ́ iṣẹ́ mi. Mo ní ìfẹ́ sí láti máa ya àwòrán dáradára.

Mo nífẹ̀ẹ́ sí láti máa ṣiṣẹ́ ní wákàtí márùn-ún ní ojúmọ́. Wákàtí márùn-ún ni mo máa ń ṣe iṣẹ́ ní ojoojúmọ́. Wákàtí márùn-ún ni mo nífẹ̀ẹ́ sí láti máa ṣiṣẹ́ ní ojoojúmọ́.

Bẹ́ẹ̀ ni, mo máa ń ṣiṣẹ́ ju wákàtí lọ. Wákàtí máarùn-ún, wákàtí mẹ́rin ó kéré tán ni mo máa ń fi ń ṣe iṣẹ́ ní ojoojúmọ́. Mo máa ń ṣiṣẹ́ ju wákàtí lọ.

Kí ni ìtumọ̀ podcast? Èmi kò mọ ìtumọ̀ podcast, Yorùbá rẹ kò yé mi dáradára. O ní ṣé o máa ń gbọ́ podcast, Yorùbá yẹn kò yé mi dáradára.

Bí mo ṣe máa ń jí ní òwúrọ̀ ni wípé mo máa ń ṣẹ́ẹ̀tì aago mi sí ìgbà tí mo bá fẹ́ jí, bí i agogo mẹ́fà òwúrọ̀, so agogo mi yóò jí mi ní ago mẹ́fà òwúrọ̀.

Èmi kò nífẹ́ sí kí n má a kẹ́yìn níbi ǹkan kan. Mi kì í sábà kẹ́yìn ajaja lọ sí ibi iṣẹ́. Mo tètè má a dé ibi iṣẹ́. Mi kì í jẹ́ kí ǹkan kan kó dá mi dúró.

Rárá o, èmi kò kì í jẹun nínú ọkọ̀ mi, ṣùgbọ́n mo máa ń gbé oúnjẹ dání láti ilé, màá gbé sínú ọkọ̀ mi nítorí tí mo bá fẹ́ jẹun ní ibi iṣẹ́ mi ní ọ̀sán.

Mo fẹ́ràn láti máa lọ sí ibi sinimá. Ilé sinimá ni mo nífẹsí jù. Mo nífẹ́ sí láti máa lọ sí ilé sinimá. Ni ìparí ọ̀sẹ̀, mo máa ń lọ ń wo sinimá.

Mo jẹ́ ẹnìkan tí kìí rojú àjájá ní ibi iṣẹ́. Tí ìṣòro bá dé ní ibi iṣẹ́, mo máa ń fi ṣòro yanjú ìṣòro. Kí ìṣòro tí ó bá dé ní ibi iṣẹ́.

Mo nífẹsí kí ma ṣe irun mi mọ́lẹ̀ dáradára. N kì fẹ́ kí irun kó wù ní orí mi. Mo maa ń ṣe irun mi mọ́lẹ̀ dáradára. Mo nífẹ́sí kí irun mi má mọ́lẹ̀ ní gbogbo ìgbà.

Mo nífẹ̀ẹ́ sí láti máa tẹ ẹ̀rọ alágbèéká mi. Àjàjà tí mo bá ń dúró de ǹkan tàbí tí mo bá ń retí ǹkan tí mo bá ti dá dúró, màá máa tẹ ẹ̀rọ alágbèéká mi.

Bẹ́ẹ̀ni, mo máa ń kọ lẹ́tà fún àwọn ènìyàn ní ìgbà tí mo wà ní kékeré. Mo ma ń kọ lẹ́tà sí ìlú mìíràn, mo ma ma bá àwọn òbí mi kọ lẹ́tà sí ìlú mìíràn.

Ó wà lọ́wọ́ àsìkò tí ojò bá ń rọ̀, tí ó bá jẹ́ ibi iṣẹ́ ni mo wà, mo máa ma ṣe iṣẹ́ mi, tó bá jẹ́ ilé ni mo wà, mo máa ma tẹ ẹ̀rọ alágbèéká mi.

Mi ò ní ìgbà àkókò tí mo máa ń lọ sùn, ó wà lọ́wọ́ bí mo bá ti tètè dé ibùsùn mi, ṣùgbọ́n mo nífẹsí àti máa ń gbọ́ orin kíń tòsùn.

Mo jẹ́ ẹnìkan tí ó ní sùúrù dáadáa tí mo sì máa ń pọ́n àwọn oníbàárà mi lé. Mo máa ń bá àwọn oníbàárà mi sọ ọ̀rọ̀ tútù tí a ó sì jọ máa dá ọ̀wẹ́ kẹ̀.

Yorùbá rẹ kò yé mi dáradára. Kí ni ìgbóná jẹ́jẹ́? Èmi kò mọ irú ìtumọ̀ Yorùbá báyìí. O ní ìgbóná jẹ́jẹ́, irú wo ni o fẹ́ràn nínú yàrá rẹ? Yorùbá yẹn kò yé mi dáradára.

Mo nífẹẹ sí láti máa mójútó ọjà mi dáradára. Fún ìdí èyí, mo máa ń gbìyànjú láti jẹ́ kí ọjà mi kó jẹ́ ọ̀kan gbòógì nínú ọjà tí ó dára jù lọ. Mo mọ̀ pé ọjà mi dára.

Bẹ́ẹ̀ni, owó tí mò ń gbà ó dára tó. Mò nífẹsí owó tí mò ń gbà ní ibi iṣẹ́ nítorí owó náà ó ka ju bùkátà mi. Owó tí mò ń gbà ó dára tó.

Mi kò fẹ́ràn wíwo ìràwọ̀, ṣùgbọ́n mo máa ń wo ìràwọ̀ ní ẹ́ẹ̀kankan. Tí ojú mi bá lọ sí òkè, mo máa ń wo ìràwọ̀ lẹ́ẹ̀kọ̀kan.

Bẹ́ẹ̀ ni, mo máa ń fún àwọn òṣìṣẹ́ mi ní owó àfikún ajaja tí wọ́n bá ṣe iṣẹ́ tí ó wù mí lórí dáadáa. Mo máa ń fún àwọn òṣìṣẹ́ mi ní owó àfikún.

Bẹ́ẹ̀ni, mo máa ń bèèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn Yorùbá ní ẹni tí ó bá bèèrè ọ̀nà kò kì í ṣìnà. Mo nífẹ̀ẹ́ láti máa bèèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn.

Èmi kò nífẹ̀ẹ́ sí ice cream dáadáa ṣùgbọ́n mo máa ń mu ní ẹ́ẹ̀kọ̀kan nítorí wípé ó máa ń tutù dáradára ó sì máa ń gan púpọ̀ ó máa ń dípọ̀. Èmi kò nífẹ̀ẹ́ sí ice cream dáradára.

Ó wà lọ́wọ́ àwọn tí wọ́n bá ṣe isẹ́ àti irú isẹ́ wo ni wọ́n ṣe. Bí wọ́n bá ṣe ṣe iṣẹ́ sí ni mo se máa ń ṣe ètò owó ibi iṣẹ́. Bí wọ́n bá ṣe ṣe iṣẹ́ sí ni.

Rárá o, èmi kò gbàgbọ́ nípa ìgbàgbọ́ àti ọwọ́ dọ̀wọ́. Mo gbàgbọ́ lórí ǹkan tí mo bá rí, tí mo fi ojú mi rí kórókóró.

Ṣé ìbéèrè rẹ lọ báyi wípé ṣe ó rọrùn fún ọ láti darí àwọn ènìyàn? Ṣùgbọ́n jí tí o fi sí ẹ̀yìn rẹ yìí, óun ní kò yé mi, ṣùgbọ́n ó rọrùn fún mi láti darí àwọn ènìyàn nítorí mo jẹ́ onísùúrù.

Mo fẹ́ran ẹ̀kọ́ aròpọ̀ kí a máa rò nǹkan pọ̀ tí àwọn olóyìnbo ń pè ní mathematics. Mo fẹ́ran ẹ̀kọ́ yẹn dáradára, mo fẹ́ran rẹ̀.

Yorùbá rẹ kò yé mi dáradára. O ní, ṣé o wọ aṣọ àká yorí ní ibi iṣẹ́? Kí ni ó ń jẹ́ àká yorí? Yorùbá yìí ó kù díẹ̀ káà to, kò yé mi dáradára.

Mo jẹ́ ẹnìkan tí ó máa ń bá àwọn alábáṣiṣẹ́ mi ṣe àwàdà, tí mo sì jẹ́ kí wọ́n mọ̀ pé ààyè iṣẹ́ fún iṣẹ́, ààyè eré fún eré. Ìbájọ́ sepọ̀ èmi àti àwọn alábáṣiṣẹ́ mi dán mọ́ranmọ́ran.

Bẹ́ẹ̀ni, mo ti rìnrìn àjò lọ sí ìlú mìíràn rí tí kì ó kíi ṣe ìlú kan tàbí ìlú méjì. Mo nífẹẹ sí láti máa rìn rìn àjò lọ sí ìlú mìíràn dáadáa.

Mo fẹ́ràn yàrá ibùsùn mi, yàrá ibùsùn mi ni mo fẹ́ràn jù nítorí ibẹ̀ jẹ́ yàrá tí ó ní ọjọ́wọ̀. Yàrá ibùsùn mi ni mo fẹ́ràn jù.

Mo nífẹ̀ẹ́ sí láti máa se àdéhùn àti láti má mú àdéhùn sẹ. Mo máa ń kọ àkọsílẹ̀ àwọn tí mo bá se àdéhùn fún kí n má bá gbàgbé.

Yorùbá rẹ kò yé mi tó. O ní, báwo ni o máa ń gba owó àwọn ènìyàn? Irú owó wo àwọn ènìyàn ń wò? Yorùbá rẹ kò yé mi tó dáadáa.

Bẹ́ẹ̀ni, mo mọ bí a ti ń se oúnjẹ dáradára. Mo sì lè se oríru orísìírísìí oúnjẹ mo kọ láti ọ̀dọ̀ àwọn òbí mi.

Yorùbá yìí kò yé mi dáradára. Ó ní, báwo ni o ṣe máa ń ṣe ìkópó fún ìrìn àjò? Irú ìrìn àjò wo? Irú ìkópó wo? Yorùbá yìí kò yé mi dáradára.

Ètò ìdárayá mi ò dára púpọ̀. Mo nífẹẹ sí láti máa ṣe eré ìdárayá dáadáa. Mo nífẹẹ sí dáadáa láti máa ṣe eré ìdárayá. Ètò ìdárayá mi dára púpọ̀

Mo nífẹẹ sí láti máa sáré ní òwúrọ̀ kọ̀ọ̀kan fún ìlera ara mi kí ara mi kó lè jí pépé. Mo nífẹẹ sí láti máa sáré yí àdúgbò.

Ìgbádùn mi ni wípé mo fi ọkàn ara mi balẹ̀. Mi kì í ronú àròjú. Mi kì í kó ǹkankan léyà. Mo má ń jẹ́ kí inú mi má dùn ní gbogbo ìgbà.